Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagije, orúkọ ìnagije mi ni Tituzma, òun làwọn ọ̀rẹ́ mi máa ń pè mí tí ìgbà tí mo wà ní secondary school. Orúkọ náà ni mo jẹ́ títí tí tí tí mo fi wọ yunifásítì tí àwọn pàdi mi náà sì máa ń pè mí náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ gíláàsì lẹ́kọ̀ọ̀kan. Shacommended then. Mo ń fi ìgbà kan mo fi ń lo photochromic nítorí ìgbà kan wọ́n test mi fún acute conjunctivitis. So doctor recommend Ògùn yẹn fún mi láti fi control rẹ̀ nítorí pé tí mo bá ṣiṣẹ́ lórí laptop, ojú yẹn máa ń máa ń gún mi àti pé tí mo bá tẹ fóònù mi pẹ́ fún ìgbà tí ó bá pẹ́ díẹ̀, ojú náà máa bẹ̀rẹ̀ sí ń dùn mí. So.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí òde dáadáa, òde àríyá. Ìgbà mí, torí ó lè jẹ́ wedding, ó lè jẹ́ naming ceremony. Ìgbà mí ó gan, ó lè jẹ́ òde ti church. Oríṣiríṣi òde ló wà. Ìgbà mí ó lè ṣe picnic pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo dẹ̀ ka òde ká lọ máa ń wo bọ́ọ̀lù ní ilé àwọn oníbọ́, mo kà sí òde náà.

Mi omáa n rọrùn nígbà tí nba sùn, bí bá tí nbá ti sùn mi, kí mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ ní àyíká mi. Nítorí pé mo máa gbàdúrà kí n tó sùn, so tí nba ti sùn bẹ́ẹ̀ yẹn, yàtọ̀ sí pé boya mofe jí tó lóru àbí ó ní ǹkannkan ti o jí mi àbí mo rántí pé mo fẹ́ ṣe ǹkan, mi kì í sábà jí tí nba ti sùn.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ gum dáadáa. Eh, ó da fún ẹyín, fún exercise ẹyín nítorí, ehm, wá sílẹ̀ wá sí òkè. Bi enu sey ṣe máa ń ṣe tí ẹni bá ń jẹ gum. Ehn, gum tí mo fẹ́ràn jù tí mo bá fẹ́ jẹ òun ni àwọn gum tó máa ní mentol nítorí pé ìgbà mìíràn tí èèyàn bá ti dákẹ́ fún ìgbà tó pẹ́ díẹ̀, ẹnu èèyàn ti máa, ó máa ń fún pọ̀. So gum yẹn ó máa ń ṣe mint tó máa ń jáde láti èémí èèyàn.

Ìwà ìṣòwò mi, ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì ni, òwò káàrakaata tí mo ń ṣe. Nítorí pé tí àwọn oníbàárà mi bá ti wá, bin bá ṣe wùwà sí wọn, ló ṣe má, lọ́la lo máa mú bóyá wọ́n fẹ́ padà wá àbí wọ́n wà ní padà wá mọ́, tí ẹ̀rin tọ̀yayà ni mo máa fi ń bá wọn ṣe. Nítorí pé wọ́n máa ń sọ pé àwọn oníbàárà ẹ, wọ́n, they are always right.

Bẹ́ẹ̀ni, mo ní àìsàn ìkórira oúnjẹ kan. Mì kí ń jẹ ẹja rárá rara nítorí pé tí n bá jẹ́, ó máa ń rìn mí láya títí tí màá fi bí i. Gbogbo oúnjẹ omi bí i èdè, alákàn, gbogbo oríṣiríṣi ẹja tí ń bẹ, mi ò jẹ́ kankan nínú wọn nítorí pé ó máa ń rìn mí láya.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọrin. Kẹ́lẹ́ mi like kí n máa pariwo tí m bá ń kọrin. Jeje ni mo máa ń kọrin nítorí pé emi fún ara mì gan-an mi ìfilẹ̀. Mi kàn lè gbádùn kí olu wẹ máa pariwo kò abí kò máa kọrin pẹ̀lú òkè òun ẹ. Kẹ́lẹ́, kẹ́lẹ́ ni mo máa ń kọrin tèmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtulò nǹkan dáadáa. Ó bẹ́rẹ̀ láti orí aṣọ, bàtà, ìfọyín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Roll on tí mò ń lò náà àtulò ni nítorí pé ojoojúmọ́ mo màá ń lò títí tó máa fi tán. Ago mi náà mo máa ń lò ó dáadáa torí mi ò ní ju ẹ̀yọ̀kan lọ. Àwọn nǹkan tí mo máa ń lò o ju bẹ́ẹ̀ lọ.

Tí n bá ń sín, omi gbígbóná ni mo máa ń mu. Kì í ṣe pé kó gbóná gan, but, o máa, ó máa lọ lẹ́nu. Nítorí tí n bá ń sín, a jẹ́ pé kí ni, kata tí di sí mi láyà kò jẹ́ n je kí n lè mi dáadáa. Ìgbà mìíràn mo máa, tí bá ti sín tán, mo máa wá ògoǹdò, èyí tí wọ́n ń pè ní Isa Torch tàbí kí n lá Vitamin C.

Bẹ́ẹ̀ni, mo níìfẹ̀ sí kí màá jókòó sí ẹgbẹ́ fèrèsé nínú ọkọ̀ ojú Òfurufú nítorí pé mo nífẹ̀ẹ́ sí kí màá wo ẹgbẹ́ ibi tí, ibi tí Òfurufú yẹn wà. Nítorí pé mo kàn, mo láìkì bí gbogbo ìrawo yen ṣe rí.

Bẹ́ẹ̀ni, mo ní gíláàsì ọrùn tí mo máa ń sábà lo tí ọrùn bá ti wà ní kódà bí méjì sí mẹ́ta gan-an ni mo ní. Ni mo máa ń lò tí bá ti lo ẹyọkan lẹ́ẹ̀ni. Mo lè lò ó mi ní ọjọ́ mi torí mi ò like kí, kí máa lo gíláàsì kan tí àwọn èèyàn máa mọ̀ mọ́ mi.

Wifi mi ò yára tó, kódà gan nẹ́tíwọ̀kì tó ń bẹ ní agbègbè wà ń bí kò, kò yára rárá àti rárá. Lẹ́nu bí oṣù bí mẹ́lò báyìí, oṣù mẹ́rin sí márùn-ún, la n bá nẹ́tíwọ́kì òun ṣe lá bá fà èyí àti MTN àti Airtel torí line mèjí ni mò ń lò tí mò fi ń ṣiṣẹ́, tí mo dẹ̀ fi ń gba ipè wọlé. Ìgbà mìíràn gan wọ́n á pè ẹ́ tí wọ́n, èèyàn bá sọfẹ́ pé àwọn tí ń pè ẹ́ pé nọ́mbà ọ̀ wá available. Bẹ́ẹ̀ fóònù mi wà ní títàn. Nítorí bẹ́ẹ̀, e woo Tí nẹ́tíwọ̀kì mi bá lè wá sí country mi, èmi nírọ̀lẹ́ méjì máa kọ́ sim mi sọnù ni.

Oṣù kẹrinlá ní ọdún 1990 ọun ni oṣù tí a bi mi, so ní báyìí mo ti pé ọdún bí 35 ṣa, máa pé 36 ní ọdún yìí, ko ju bẹ́ẹ̀ lọ.